Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Tó bá jẹ́ òrì ni mo rí, màá fi para. Tó bá jẹ́ adi àgbọn ni mo rí, màá fi para. Tó bá sì jẹ́ ti ìgbàlódé náà ni, ti àwọn olóyìnbo, mo máa ń fi para. Kò sí eyití mi tí mo yàn láàyò, eléyìí tí mo bá ti rí nínú rẹ̀ ni mo máa fi ń para. Ó sì dára kí ènìyàn máa fi ìpara sára. Pápá jù lọ, àwọn àkókò kan wà tó jẹ́ wípé àkókò ọyẹ́, tí ó jẹ́ wípé àwọn atẹ́gùn tó ń fẹ́ ní àsìkò náà, ó lè máa mú kí ara ènìyàn kó funfun. Ẹlòmíràn lè rò wípé bá ènìyàn o wẹ̀ lọ́jọ́ yẹn ni, nígbà tí gbogbo ojú àti gbogbo ọwọ́ báa ti funfun báláwú. Nítorí náà ló ṣe dára kí ènìyàn máa para, kí à máa fi ìpara sára. Bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin ni mo jẹ́, èmi náà ó mọ wípé ó dára kí ènìyàn máa fi ìpara sára. Mo sì máa ń fi ìpara sára ní gbogbo ìgbà tí máa ti wẹ̀ lówúrọ̀, tí mo ti fi aṣọ nu ara mi, màá fi ìpara sára. Ohun tó pọ̀n tí ó ṣẹlẹ̀ ni wípé mi ò ní kan tí mo yàn láàyò, eléyìí tí mo bá ti rí tí ọwọ́ mi bá ti tó ni mo máa ń fi sára. Boya ìpara ti ìgbàlódé ló tán, òrì ló wà wá lẹ̀ tàbí adé àgbọn, mo lè fòrí yẹn para fún bí ọ̀sẹ̀ mẹ́lò kan, ìgbà mí gán jẹ èlò tó ṣù tí mo máa fi para sára. Àwọn ìpara yìí sì ní iṣẹ́ tó ń ṣe, pápá jù lọ, òrì. Bó tilẹ̀ jẹ́ wípé ó máa ń run bà kan, àwọn ẹlòmíràn máa wí pé, "à bá ọ̀nà ẹ ṣe máa fòrí òpara, ìgbà tíyàn kìí ṣe ọmọdé, ìgbà tíyàn ò ṣubú, ìgbà tíyàn ò rọ̀ lápá rọ̀ lẹ́sẹ̀" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n iṣẹ́ tí òrì yìí ń ṣe ní ara kìí ṣe kékeré. Èmi máa ń fi òrì para dára dára, mo sì máa ń fi ìpara sára.